Bẹ́ẹ̀ni mo máa ń fi aṣọ ìbora bora nígbà tí mo bá ń sùn. Nítorí òtútù, nítorí ó ṣe pàtàkì ní ọ̀pọ̀lọpọ̀ tí má tí fẹ́ bora mi ò lè ṣe, ní mi ì lè tí má tí fẹ́ sùn mi ò lè ṣe kí má fi aṣọ ìbora bora. Ìgbà mí wà nítorí, ẹ́, ẹ̀fọn tàbí nítorí òtútù. Àgàgà tí a bá wà nígbà ẹ̀rùn, ọyẹ́ ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ láti dáàbò bo àgọ́ ara wa pẹ̀lú aṣọ bíbọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà mi dáradára, mo máa ń pa wọ́n mọ́, bẹ́ẹ̀ ni mo máa ń kó wọn sí àgàgà eyii tí ó bá jẹ́ ǹkan bí i oúnjẹ títà, mo máa ń kó wọn sínú, mo máa ń fi ǹkan bò wọ́n nítorí ìdọ̀tí, nítorí kọ́lẹ́rà. Eeyan gbọ́dọ̀ ṣe ìmọ́tótó àyíká ọjà rẹ̀, bẹ́ẹ̀ ni láti ṣe ìtọ́jú rẹ̀ dáradára. Bẹ́ẹ̀ ni.

Mo ń pàrọ̀ ọkọ̀ mi nígbà tí iṣẹ́ bá pọ̀. Nígbà tí màá ti ṣiṣẹ́ tó ti rẹ̀ mí, mo ní láti fùn ra mi ní ìsinmi díẹ̀, tí mbá dẹ̀ tí sinmi díẹ̀, màá dẹ̀ tun bẹ̀rẹ̀ láti máa ṣe títí tí màá fi parí iṣẹ́ ọ̀hun.

Báwo ni mo ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà nígbà tí mo bá wà ní ilé ìtajà mi? Mo fẹ́ ra nkàn o, n ba ti gbọ́ ohùn yẹn. Kí lẹ fẹ́ rà? Tán bá ti sọ fún mi pé nkan bá i ná fẹ́ rà, ma dẹ ta màá ta fún wọn, wọ́n a máa lọ. Ẹni tó bá dẹ fẹ́ gba ṣéńjì náà, tó bá ní owó láti gbà á, màá tún fún un.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbọ̀wọ́ nígbà tí mo bá fẹ́ fi ọṣẹ sírun fún yàn tàbí nígbà tí mo bá fẹ́, nígbà tí mo bá fẹ́ ṣe nǹkan. Mo máa ń wọ ìbọ̀wọ́ nígbà tí mo bá fẹ́ ṣe àwọn ìtọ́jú ilé, nígbà tí mo bá fẹ́ fọ ilé ìyàgbẹ́ tàbí nígbà tí mo bá fẹ́ ṣe àwọn nǹkan kan. Mo, mo, ó ṣe dandan fún mi láti wọ ìbọ̀

Mo fẹ́ràn láti máa wọ àǹkárá tàbí aṣọ tan rán tó balẹ̀. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti máa wọ ìró àti bùbá. Gẹ́gẹ́ bí àṣà wa, ìró àti bùbá ó ṣe pàtàkì fún mi. Ó jẹ́ ohun tí mo nífẹ̀ẹ́ sí, ó dẹ̀ jẹ́ ohun àṣà wa nílẹ̀ Yorùbá.

Mo fẹ́ràn láti máa mu coffee, ju tea lọ nítorí coffee ò kí ń jẹ́ kí ènìyàn ní omi lára. Tea máa ń jẹ́ kí ènìyàn ní omi lára. Coffee máa ń jẹ́ kí ara ènìyàn fẹ́rẹ̀, kò dẹ́ kí ń jẹ́ kí ènìyàn ní ọ̀rá púpọ̀ lára.

Mo nífẹ̀ẹ́ sí ìmọ́lẹ̀ òwúrọ̀ àti ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́. Ìmọ́lẹ̀ òwúrọ̀ ó jẹ́ ìmọ́lẹ̀ tí ó tàn dáradára, ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ náà ó jẹ́ ìmọ́lẹ̀ tí ó rẹwà. Méjèèjì ni ó da, tí ó tàn, tí ó wúlò fún ẹ̀dá, tí ó dè wúlò fún èmi. Ìmọ́lẹ̀ wa ò ní kú o. Ìmọ́lẹ̀ òwúrọ̀ wa àti ìrọ̀lẹ́ wa méjèèjì a ò ní pàdánù rẹ̀, Àmín.

Bẹ́ẹ̀ni mo fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rìn bí àwọn àlọ́ Ìjàpá, bí àwọn àlọ́ ajá, àlọ́ o àlọ́, àlọ́ mi dá lórí Ìjàpá àti ẹkùn. Àlọ́ wọn yẹn máa ń dùn mọ́ mi nínú lọ́pọ̀lọpọ̀ láti gbọ́ tàbí kápa àlọ́ àkukọ́ bàbá mi láíláí, àkukọ́ bàbá mi làìlàì, owó ni ń jẹ kì ń jàgbàdo. Mo ní ìfẹ́ sí àwọn àlọ́ nítorí ó máa ń mú mí dùn ní ọ̀pọ̀lọpọ̀, ó jẹ́ ǹkan tó tún máa ń mú orí mi wú. Àlọ́ jẹ́ ǹkan tí kì ń jẹ́ kí èèyàn tó máa ń pa ìrònú rẹ́, tí kì ń jẹ́ kí èèyàn ṣèrèwẹ̀sì. Àlọ́ máa tún mú kí èèyàn rántí àwọn ǹkan àtijọ́ tó ti kọjá.

Bẹ́ẹ̀ni atẹ́gùn da lọ́pọ̀lọpọ̀ nígbà ooru, ó da ke èèyàn má gba atẹ́gùn nítorí àgọ́ ara wa ihò tó wà ní àgọ́ ara wa níìdí, ó fẹ́ràn atẹ́gùn, ó yẹ kí a má gba atẹ́gùn, atẹ́gùn, atẹ́gùn, atẹ́gùn Ọlọ́run látòké wa, ó yẹ ká má gbà ju faanu to máa ń yí lọ.

Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹ̀rọ olọgbọ́n ní inú ilé mi. Àwọn ẹ̀rọ olọgbọ́n ó da láti ní nínú inú ilé kì í ṣe ǹkan tí kò yẹ kí ènìyàn má ní. Ẹ̀rọ olọgbọ́n da púpọ̀, lọ́pọ̀lọpọ̀ ó máa ń ran àìlera wa.

A máa dórú pa'ni nínú ọkọ̀. Ó da kí ọkọ̀ ní fèrèsé. Fèrèsé ọkọ̀ ó máa mú atẹ́gùn. A máa fẹ́ atẹ́gùn síni. Ni ọ̀pọ̀lọpọ̀ kò kí ń jẹ́ kí oru ó mú yan. Kò kí ń jẹ́ kí oru ó mú mi. Fèrèsé.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìgbéjáde nígbà tí mo bá ti wà ní, tí mo bá ti wà ní búrékì. Nítorí búrékì níbi iṣẹ́ ó máa ń tó bí ọgbọ̀n ìṣẹ́jú. Máa tètè ṣe ìgbéjáde máa dẹ tètè tún padà wá.

Rárá o, mi ò tí ì gun alùpùpù rí. Mi ò mọ̀ gùn. Nítorí ọkọ̀ nìkan ni mo mọ̀ láti wà. Mi ò mọ bí wọ́n ṣe ń gun alùpùpù. Mo máa ń rí àwọn ènìyàn tó máa ń gùn ní àyíká. Ṣùgbọ́n, ṣùgbọ́n mi ò mọ̀ gùn.

Ẹ̀rọ ayárabíàṣá, mo máa ń lọ kafe láti lò ó ni, mi ò tíì ra rí. Ẹ̀rọ ayárabíàṣá má ẹ̀rọ ayárabíàṣá ó yára láti lò láti fi tẹ òntẹ̀jíṣẹ́ fún yàn, ó yára láti lò láti fi bá àwọn ènìyàn sọ̀rọ̀, láti fi send dọ́kúmẹ́ǹtì, láti fi ránṣẹ́ sí yàn. Ẹ̀rọ ayárabíàṣá mi ò tíì ra rí, mo máa ń lọ sí kafe láti.

Bí mo ṣe máa ń ṣe ìdúnàdúrà tí bá ti fẹ́ lọ ra ọjà, màá yí gbogbo ọjà ká, màá bèrè iye tí wọ́n ń ta, iye tí wọ́n ń ta ọjà tí mo fẹ́ rà. Tí bá ti bèrè níbi àkọ́kọ́ tí wọ́n so fún mi pé múrí kan ni, màá tún lọ bèrè níbi kejì wọ́n tún lè sọ fún mi pé múrí kan dín méjì. Tí bá ti lọ bèrè pé níbi kẹta wọ́n tún lè sọ fún mi pé, múrí kan lé márùn. Mo, mo fẹ́ràn láti máa ṣe ìdúnádúrà dáadáa nítorí kí ọjà mi má bà wọ́n.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn ẹ̀rọ ìgbésókè, nítorí ó dáa púpọ̀ púpọ̀. Ẹ̀rọ ìgbésókè ò ṣe pàtàkì, ke e ṣe ẹ̀rọ tí èèyàn tí ò yẹ kó nífẹ́ sí.

Rárá o, mi ò mọ̀ bí a ti ń pẹja ṣùgbọ́n mo mọ̀ bí a ti ń jẹja. Mò ń dẹ̀ mọ̀ bí a ṣe ń fi ẹja se'bẹ̀. Mi ò mọ̀ bí a ṣe ń pa ẹja nítorí àwọn tó ń pẹja a máa ń pè wọ́n ní àwọn pẹjapẹja. Wọ́n mi ó ti rí ibí ti wọ́n ti pa ẹja ní ojú mi rí.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni pé tí bá ti, tí bá fẹ́ ẹni, anything, gbogbo ǹkan kíkan tí bá fẹ́ ṣe, màá ti ṣe ètò rẹ̀ sílẹ̀ kó tó di pé ọ̀sẹ̀ máa parí. Mo máa ń ṣe ètò sílẹ̀ bóyá mo fẹ́ fọṣọ, bóyá mo fẹ́ gbálẹ̀, bóyá mo fẹ́ rìn àwọn ìrìnàjò ṣókíṣókí. Àwọn ètò mi fún ìparí ọ̀sẹ̀ nìyẹn.

Ìgbà tí mo lọ sí ìṣẹ́gun ode, ìṣẹ́gun ọdẹ, ìṣẹ́gun ọdẹ gbẹ̀yìn ni ó jẹ́ ọjọ́, oṣù, oṣù kẹsàn án, ọjọ́, ọjọ́ kejìdínlógún ní ọdún tí ó kọjá yìí ni mo lọ sí ìṣẹ́gun ọdẹ.

Bẹ́ẹ̀ni mo mọ ìtumọ̀ orúkọ mi. Ìtumọ̀ orúkọ mi ni táwàkalítù. Mo bá Ọlọ́run dúró, ẹni tí Olúwa yọ́nu sí tọkàntakọ̀n, ẹni tí Olúwa ń tún sínú, ẹni tí Olúwa yọ́nu sí. Táwàkalítù jẹ́ orúkọ tí ó máa ń farahàn nínú ayé ẹ̀dá nítorí ẹni tí Ọlọ́run bá ti yọ́nu sí kò sí irú ẹni bẹ́ẹ̀ kò sí, kò le rí padà kò le, kò le rí ìfàsẹ́yìn. Ẹni tí Ọlọ́run bá ti yọ́nu sí kò sí gbogbo nǹkan kíkan tó bá dáwọ́lé yóò máa yọrí sí rere fún ni. Ẹni tí Ọlọ́run yọ́nu sí ó jẹ́ orúkọ ńlá ní ilẹ̀ Yorùbá. Iyọ́nu Ọlọ́run ó dára lọ́pọ̀lọpọ̀ kí èèyàn máa gbàdúrà fún iyọ́nu Ọlọ́run.

Ah! Mi ò, mo jẹ́ ẹni tí ó fẹ́ràn ẹran lọ́pọ̀lọpọ̀ nítorí mo laiki ẹran. Ẹran ó jẹ́ ohun tí ó máa ń fún yàn ní ẹ̀jẹ̀. Ẹran ó jẹ́ nǹkan tí ó da. Mo nífẹ̀ẹ́ sí ẹran ju, mo máa ń jẹ ẹran púpọ̀ ju ẹja lọ. Ẹran jẹ́ nǹkan tí ń bá, ẹran jẹ́ nǹkan tí je pé tí mo bá wà ní ibí kí bí tí bá wà, bi bá ra oúnjẹ, tí bá jẹ oúnjẹ díẹ̀, ẹran púpọ̀ ni. Mo nífẹ̀ẹ́ sí i púpọ̀ púpọ̀. Mo lè jẹ kìkì ẹran kí n mu ẹlẹ́rìndòdò si, ọkàn mi á balẹ̀ sí.

Bí mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́ mi, olúkúlùkù wa ló ti mọ ǹkan tí wọ́n ma ṣe. Tó bá ti tó àkókò, ẹni tó bá máa fọbọ́ á fọbọ́, ẹni tó bá máa gba'lẹ̀ á gba'lẹ̀, ẹni tí ó bá máa pín oúnjẹ fún àwọn ọmọ ilé ìwé á pín oúnjẹ fún àwọn ọmọ ilé ìwé. Olúkalùkù ló ti mọ iṣẹ́ tí wọ́n yàn láàyò láti ṣe.

Ìgbà tí ó kẹ́yìn tí mo lọ sí ibi orin ni ìgbà tí mo lọ sí òde ayẹyẹ, òde ayẹyẹ, ìgbà tí ó kẹ́yìn tí mo lọ sí ibi orin ni ìgbà tí Tọ́pẹ́ Àlàbí tó wá sí ìlú ìta ògbulu ní ọjọ́, ní oṣù kẹta, ọjọ́ ẹ́, oṣù kẹta, ọjọ́ kẹrìnlá.

Mi ò tíì mọ bí wọ́n ṣe ń wo àwọn ìràwọ̀, ṣùgbọ́n mo máa ń gbọ́ pé wọ́n ń wò ó ni. Ṣùgbọ́n mi ò tíì rí ibi tí wọ́n ti ń wò ó rí. Wọ́n dẹ̀ ní ó dáa láti máa wò, ṣùgbọ́n mi ò mọ̀ ibi tí wọ́n ti ń wò ó.

Bẹ́ẹ̀ni mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ ṣe ìjíròrò nínú ẹ̀rọ ìgbésókè. Mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ ohunkóhun tí ó bá n dùn mí ní ọkàn. Mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ bí i kí n ká máa ṣe àbí àwàdà ká máa múnú ara wa máa dùn, ká máa sọ ọ̀rọ̀ tí ó ti kọjá lọ tàbí ká máa sọ̀rọ̀ ohun tí a fẹ́ ṣe. Mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ ohun tí nínú, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè mi dáradára ní ká máa ṣe bí ẹ̀fẹ̀ ká máa sọ̀rọ̀ ọ̀rọ̀ dídùn.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń se oúnjẹ. Kò sí àrà tí mi ò lè fi àwọn oúnjẹ dá. Kò sí oúnjẹ tí mi ò lè sè. Kò sí oúnjẹ tí ó wà nílẹ̀ Yorùbá tí mi ò lè fi dára. Ṣé bí ka ṣe ẹ̀bà ni, ká ṣe ilá ni, tàbí ká ṣe ẹ̀gúsí àti pẹ̀lú edé ni, tàbí ká gún iyán kí a fi ọwọ́ wa gún ni, tàbí ká se ẹ̀wà, tàbí ká sì kó. Kò sí ohun tí mi ò lè fi oúnjẹ dá ní àrà, nítorí ohun tí wọ́n kọ́ mi ni, ohun tí wọ́n bí mi sínú rẹ̀ ni, ohun tí mo mọ̀ ń ṣe ni, ohun tí mo tún fi ń ṣiṣẹ́, tí mo tún fi ń gba owó oṣù ni. Nítorí kò sí àrà tí mi ò lè fi oúnjẹ dá lára. Kò sí irú oúnjẹ náà bó ti wù kó rí tí mi ò lè sè.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi nítorí ó ṣe pàtàkì. Nítorí mo máa ń ṣe ìwádìí ọ̀pọ̀lọpọ̀ wọn kí n lè mọ̀ bóyá wọ́n ṣe jẹ́ olóòtítọ́ sí, kí n lè mọ̀ bi wọ́n ṣe, ní bí ìwà wọn ṣe rí. Mo máa ń ṣe ìwádìí wọn.

Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà mi tuntun, kí n máa kí wọn ní ọ̀pọ̀lọpọ̀ gbogbo ìgbà, kí n máa sọ kí n máa kí wọn, kí n máa ṣe àbẹ̀wò wọn, kí n máa sọ pé à, ọjà báyi túntùn wà, ọjà báyi túntùn wà. Láti lè mọ̀ pé, láti lè jẹ́ kí wọ́n mọ̀ pé mo nífẹ̀ẹ́ sí wọn, láti lè jẹ́ kí wọ́n mọ̀ pé wọ́n wà láàyè, láti lè jẹ́ kí wọ́n mọ̀ pé, ẹ, ilé iṣẹ́ mi ó dára púpọ̀.

Mo maan ran àwọn ènìyàn lọ́wọ́. Àwọn tí mo bá rí pé ó kù díẹ̀ ká tòó, àwọn tí ó bá bá ìrànlọ́wọ́ wá sí ọ̀dọ̀ mi tí bá rí pé, àa eléyìí pé kí ni màá ṣẹ́? Nítorí ìrànlọ́wọ́ da púpọ̀ púpọ̀ láti ṣe fún àwọn ọmọ ènìyàn. Ó da láti lè máa ràn èeyàn lọ́wọ́ nítorí ẹni lári kò sí ẹ̀dà tó mọ ọ̀la. Nítorí ká máa ń ran àwọn ènìyàn lọ́wọ́, ó da púpọ̀ púpọ̀ pé ẹni tí a bá ṣe fún kọ́ lẹni tí ó máa ká máa ṣe rò pé ẹni tí a bá ṣe ore fún ló máa san fún ni. Ẹni tí a bá ṣe ore fún, tí a bá ṣe ore fún èèyàn pupa, ó ṣe é ṣe kó jẹ́ pé èèyàn dúdú ló máa padà ṣe fún wa. Ó da púpọ̀ púpọ̀ láti lè máa ran ẹ̀eyàn, ọmọ ènìyàn lọ́wọ́. Mo, èmi gangan fúnraà mi ní ìfẹ́ sí láti lè máa ran àwọn ènìyàn lọ́wọ́, bo ti tọ́ àti bo ti.

Ìgbà, ìgbà tí mo máa ń wojú àwòrán mi ní ojoojúmọ́, ó lè jẹ́, koko sí ìgbà tí mi ò kí ń wo àwòrán mi ní ojoojúmọ́, nítorí mo like àwòrán mi púpọ̀ púpọ̀. Àwòrán mi jẹ́ ohun tí ó rẹwà, àwòrán mi jẹ́ ohun tí ó dùn mọ́ mi nínú, mi ò lè ṣe ní ojúmọ́ kan kí ń má wo àwòrán.

Rárá o, mi ò tí ì ní nọ́mbà orílẹ̀ èdè, wọn ò tíì ṣe fún wa. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ń pinnu láti fún wa ní nọ́mbà orílẹ̀ èdè ní ọdún yìí ni, wọ́n ń sọ pé wọ́n fẹ́ bẹ̀rẹ̀ síí fún olúkalúkù wa ní oṣù kẹta, ọjọ́ keje ní ọdún yìí.

Bí mo ṣe máa ń ṣe àkójọpọ̀ fún ìrìnàjò, màá ti máa ṣe létòletò kí ń má bá gbàgbé ohunkóhun. Ohun tí mo bá fẹ́ mú, màá mú. Bo ya kí n mú, ẹ, orí mi sínú báàgì tàbí kí n mú àtíkè mi sínú báàgì sínú àpò, àpò, àpò ìkápá mi, tàbí kí n mú àwọn aṣọ tí mo fẹ́ wọ̀ lẹ́sẹẹsẹ, kí n kó wọn sínú àpò ìkápá mi, tàbí kí n mú àwọn bí, ẹ, ìfọnu mi kí n fi sínú àpò àti àpò ìkápá mi, kí n mú àwọn nǹkan bí dígí mi kí n fi sínú àwọn àpò ìkápá mi. Bí mo ṣe máa ń múra tí mi ò kí ń fi ṣe ń gbàgbé àwọn nǹkan kan, òun ni kíi, kí i tó lọ sínú.

Mo ń lo fóònù alágbèéká bí Android, èyí tí wọ́n má fi ọwọ́ sún, tí wọ́n má fi ọwọ́ sún. Òun ni mo má ń lò, tí wọ́n má má fi ọwọ́ má gán ojú rẹ̀ lẹ́yọkọ̀ọ̀kan òun ni mo má ń lò. Mi ò kì ń lo tí ó ní bọ́tìnì.

Nígbà tí mo, nǹkan tí mo máa ń ṣe nígbà tí mo bá ń dúró dè nǹkan, mo ní láti gbàdúrà dáadáa, kí n gbàdúrà sí ọ̀nà títí di nǹkan náà máa fi dé, mo ní láti gbàdúrà títí, títí, títí, títí nǹkan náà máa fi tẹ̀ mí lọ́wọ́. Mo ní láti gbàdúrà títí nǹkan náà máa fi dé, mo ní láti gbàdúrà sí Ọlọ́run títí nǹkan náà máa fi kan mí lọ́wọ́

Mo ní láti, mo fẹ́ràn ẹ̀bùn iyọ̀ láti máa fún àwọn ènìyàn, tàbí kí ń máa fún wọn ní iyọ̀ àti magí, oúnjẹ bí ìrẹsì, owó tàbí kí ń máa fún wọn ní aṣọ wíwọ̀, àwọn nǹkan onírúurú tí bá ti rí pé àwọn ènìyàn, àwọn ènìyen nílò, bí mo ṣe máa ń fún wọn nìyen. Iyọ̀ tí à ń pè ní ìsebẹ̀, magí tí à, magí, owó, aṣọ wíwọ̀, àwọn onírúurú nǹkan wọ̀nyẹn ni mo máa ń pín fún àwọn ènìyàn.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn orí òkè púpọ̀ púpọ̀. Nígbà mìíràn tí a bá fẹ́ ṣe ǹkan ní, ta bá fẹ́ gbàdúrà bíi, bíi àdúrà ọlọ́jọ́ mẹ́ta tàbí ọlọ́jọ́ mẹ́rin, a máa gun orí òkè lọ láti lọ gbàdúrà sí Olúwa láti lè gbàdúrà dáadáa. Orí òkè jẹ́ ibi tí èèyàn ti le gbàdúrà dáadáa tí ò sí ariwo, tí ò sí ìdìlọ́wọ́. Mo fẹ́ràn láti máa gun orí òkè.

Rárá o, mi ò kí ń pa àwọn ohun ẹ̀ṣọ́ sí ara tí bá ti lè kun àtíkè mi, tí mo lo kírímù ẹyẹ ìpara mi. Ohun ẹ̀ṣọ́ tó kù, èmi ò kí ń lò ó rárá nítorí kò gbà wá láàyè ní ilé ìjọsìn wa àti pé èmi fún ara mi, mi ò nífẹ̀ẹ́ sí i.

Bẹ́ẹ̀ni mo ní kí n ní àgbàlá òjò nítorí tó ìjò bá ń rọ, kò lè tètè kún inú rẹ̀. Àgbàlá òjò ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ kí n ní ọ̀pọ̀lọpọ̀ omi nínú ilé, ó máa ń ràn mí lọ́wọ́ láti ní omi sí ilé tí òjò bá ti rọ̀. Mi ò kín ṣe.

Nǹkan tí ó máa ń wà nínú òṣìṣẹ́ tuntun, tí ẹ̀yań bá ṣẹ̀ gbà òṣìṣẹ́ tuntun, wọ́n á yára mọ iṣẹ́ òun kárakára, wọ́n a ṣiṣẹ́ òun bí ẹni tí ò ṣìṣẹ́ rí, wọ́n a ṣiṣẹ́ òun bí ẹni pé à, bí ẹni pé inú wọ́n á dùn láti ṣiṣẹ́ ẹ̀ yẹn gan, wọ́n mú kárakára, wọ́n mú ni òkúkú dùn. Ṣùgbọ́n àwọn tí kì í ṣe òṣìṣẹ́ tuntun, wọ́n kàn rara máa ṣé ni. Òṣìṣẹ́ tuntun ó máa wú ni lórí gan lọ́pọ̀lọ́pọ̀.

Rárá o, mi ò kí ń bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀. Nítorí mo ti ká pé gbogbo wa nǹkan kan náà ni wá. A ti ń pe ọmọ Ọlọ́run ò kí ń bínú. Mo máa ma ṣẹ̀fẹ̀ sí àwọn ta bá jọjọ wà bẹ́ẹ̀ ni. A jọ sọ̀rọ̀ sọ̀rọ̀, a jọ ṣe àwàdà títí tí a máa fi dé ibi tí à ń lọ. A tún máa sọ̀rọ̀ Ọlọ́run gan, pàápàá a sì fi ọ̀rọ̀ Ọlọ́run jomitu láàárín ara wa. A fi sọ̀rọ̀ bí Ọlọ́run ṣe tóbi tó, bí Ọlọ́run ṣe ń wòsàn, bí Ọlọ́run ṣe ń tú sílẹ̀, bí Ọlọ́run ṣe ń mú àwọn aláìsàn láradá, bí Ọlọ́run ṣe ń lánàá níbi tí ọ̀nà ò sí. A jọjọ máa sọ títí tí a máa fi dé ibi tí à ń lọ. A fi àwàdà sínú rẹ̀ bá bá ṣe ń sọ̀ọ́, a máa sọ́, kó dà, ẹ́, a dàbí pé ó ti pẹ́ tí a ti mọra ni.

Mi ò kín ṣe bẹ́ẹ̀ fẹ́ràn láti máa jẹun nínú ọkọ̀, ṣùgbọ́n tó bá jẹ́ ìgbà tí mo bá rìnrìn àjò mo lè jẹun nínú ọkọ̀, ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà. Kò ṣe bẹ́ẹ̀, tí m bá rìnrìn àjò kò wọ́pọ̀ fún mi tí mo máa fi ń jẹun nínú ọkọ̀, àfi ìgbà tí mo bá rìnrìn àjò nìkan ni mo máa ń jẹun nínú ọkọ̀

Mo mọ bí a ti ń ṣe ìpè fídíò. Bẹ́ẹ̀ ni mo mọ bí a ti ń ṣe ìpè fídíò tí n bá fẹ́ bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ tàbí tí n bá fẹ́ bá àwọn ọ̀rẹ́bìnrin àbí àwọn ọ̀rẹ́kùnrin mi sọ̀rọ̀. A máa ṣe ìpè fídíò, a máa ma wo ara wa bí ẹni pé a wà ní ẹ̀gbẹ́ ara wa. A máa ma bá ara wa sọ̀rọ̀ bí ẹni pé, ẹ̀gbẹ́ ara wa ni a wà. A máa ma bá ara wa sọ̀rọ̀. Èèyàn tó ti pẹ́ tí mo ti rí mọ́, a máa ma bá ara wa sọ̀rọ̀, a máa ma wojú kojú, a máa ma fi bá ara wa sọ̀rọ̀ bí ẹni pé, a wà ní tòsí ara wa.

Mo máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀, mo máa ń fi ìwà ìpẹ̀lẹ́ bá wọn sọ̀rọ̀. Mi ò kí ń pariwo mọ́n wọn, mi ò kí ń bá wọn jà. Mo máa ń fi ìwà tútù bí àdàbà. Mo máa fi n bá àwọn oníbàárà mi sọ̀rọ̀. Nítorí tí n bá ń kanra mọ́ wọn, ó lè mú kí wọ́n sá, ó lè mú kí wọ́n má wá sí ọ̀dọ̀ mi wá ra, bá mi ra ọjà lọ́la. Nítorí bẹ́ẹ̀, mo máa ń fi ọ̀rọ̀ tútù bá wọn sọ̀rọ̀

Bẹ́ẹ̀ni o, mo ní ètò láti fẹ́ iṣẹ́ mi sí ìlú mìíràn, nítorí tí n bá, nis tí iṣẹ́ mi bá wà ní ìlú mìíràn, a máa mú kí iṣẹ́ mi kó máa pẹ̀ka sí, a máa mú kí ó máa gbẹ́rú sí, a máa mú kí lè máa pẹ̀ka sí ìlú sí ìlú sí, láti ìlú kìnní títí di ìlú kejì. Kò wá ní síbi tí wọ́n kò ní síbi tí wọ́n kò tí ní máa bá mi ra ọjà. Nítorí wọ́n rí àwọn èyan mi to yẹ pé wọ́n máa wà ní ìlú Adó. Wọn rí àwọn ẹlòmíì tí ó máa wà ní ìlú Ìkàrẹ́. Wọn rí àwọn ẹlòmíì to yẹ pé wọn ò ní fẹ́ wá sí ìlú Àkúrẹ́ láti wá rà. Ṣùgbọ́n tí ń bá ní ẹ̀ka sí àwọn ibi ìbebe yẹn, àwọn ibi tí mo mọ̀ tó wọ́n sọ pé ó jìnnà wọ́n yẹn, wọ́n ò ní máa sọ pé àwọn fẹ́ máa ṣe wàhálà, wọ́n ò ní máa náwó mọ́tò, wọn a lè máa bá mi ra àwọn ọjà mi. Ó ṣe pàtàkì àwọn oníbàárà mi a lè máa pọ̀ sí i ní ojoojúmọ́

Nígbà tí mo bá wà nínú ọkọ̀, mo máa ń gbọ́ oríṣiríṣi orin, mo máa ń gbọ́ àwọn oríṣiríṣi ìtàn tí mi ò gbọ́ rí. Olúkálùkù àwa t'áa wà nínú ọkọ̀ a máa sọ nǹkan tí à ń là kọjá, a máa sọ nǹkan tí ojú wa ti rí. Bẹ́ẹ̀ni, alába, ẹni tó wa ọkọ̀ a máa sọ ìtàn, a máa fi orin síi, orin ìdárayá síi fún wa. Oríṣiríṣi ọ̀rọ̀, oríṣiríṣi ọgbọ́n la máa ń kọ́ nínú ọkọ̀ nígbà tí a bá ń lọ sí ìrìn àjò.

Tó bá ti di àkókò tí mo máa ń jẹ oúnjẹ alẹ́, tó bá ti di ǹkan bí i ago mẹ́fà àbọ̀ sí ago méje, òhun ni mo máa ń jẹ oúnjẹ alẹ́. Tí ago méje bá ti lù tàbí tí ago méje bá ti kọjá, èmi ni kì í lè jẹ oúnjẹ alẹ́ mọ́ nítorí inú mi a ti kún. Ó máa ń jẹ́ kí ara wúwo, kò kì í lè jẹ́ kí n lè gbéra. Ìdí nìyẹn tí mo máa fi ń jẹ oúnjẹ alẹ́ mi ní ago mẹ́fà àbọ̀ sí ago méje.

Bẹ́ẹ̀ni mo ní ọgbà sí ẹ̀yìnkùlé ilé mi tí mo máa fi ń sin ohun ọ̀sìn, tí mo máa fi ń ṣí dákó ẹ̀fọ́, tí mo máa fi ń ṣe oríṣiríṣi nǹkan tí ó bá wù mí ṣe. Mo ní ọgbà tí mo fi pakó gbá mọ́ra.

Batiri fóònù mi, ó máa ń lo, ó máa ń lo wákàtí mẹ́rin kí ó tó kú. Lẹ́yìn wákàtí mẹ́rin yẹn, màá lọ wá bí láti lọ fi sínú iná láti lè, láti lè bá mi ṣáàjì rẹ̀. Ó máa ń lo wákàtí mẹ́rin. Ó pẹ́ tán nìyẹn, ó pọ̀jù nìyẹn. Wákàtí mẹ́rin kí ó tó kú.

Ìgbà tí ó kẹ́yìn tí mo pàdé àwọn ọ̀rẹ́ mi. Ní ìgbà tí a bá ti-- ní ìgbà tí ó kẹ́yìn ni ìgbà tí mo lọ sí ilé ọdún ní ọdún tó kọjá, gbogbo wa la máa ń ríra wa, tinú wa máa dùn, tí a máa ṣe àjọyọ̀ tí a bẹ̀rẹ̀ sí máa pa ìtàn oríṣiríṣi. Ọdún tó kọjá ni mo pàdé-- ọdún tó kọjá ni ó kẹ́yìn ní oṣù kejìlá ní, ní oṣù kejìlá. Ogún, ogún lé márùn-ún ni a máa ń pàdé ní ọdọdún ní ìgbà tí ó kẹ́yìn tí a ríra wa tí a máa máa sọ oríṣiríṣi ìtàn, tinú wa dùn.

Bí èmi àti àwọn ọ̀rẹ́ mi ṣe máa ń pín owó ná, nígbà tí a bá fẹ́ na owó, a máa ń pín dọ́gba dọ́gba. Kò kí ń sí pé ẹnìkan ná ju ẹni kan lọ, nítorí ìfẹ́ wà nbẹ̀. Ẹni tí ó bá dẹ̀ tún ná owó rẹ̀ ju tó bá pọ̀, àjẹ́ wípé ìfẹ́ ni. Ìfẹ́ ni a máa ń ṣe síra wá láti fi na owó. Mo lè ra nǹkan kí n ra fún gbogbo wọn, kí ẹni kejì rà nǹkan kó ra fún gbogbo wa. So bí a ṣe máa ń pín owó nǹkan nìyẹn, nítorí agbọ́ ara wa yé gé.

Mo máa ń fọ eyín mi nígbà méjì. Kí n tó jẹun láàrọ̀, màá fọ eyín mi. Tí n bá ti jẹun tán ní alẹ́, màá fọ eyín mi. Nítorí ó ṣe pàtàkì láti fọ eyín ní ìgbà méjì ní ojúmọ́. Kò kí ń jẹ́ kí eyín ènìyàn kí ó máa rùn, kò kí ń jẹ́ kí ènìyàn ó ní àìsàn eyín. Ó máa ń mú, ó máa ń mú àlàáfíà dé bá eyín. Ìgbà méjì ni mo máa ń fọ eyín mi ní ojúmọ́.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn oúnjẹ tó ní ata. Nítorí oúnjẹ tó ní ata kò kí ń jẹ́ kí àyà ó rìn mí. Oúnjẹ tí ó ní ata ó fine lọ́pọ̀lọpọ̀. Mo fẹ́ràn tí oúnjẹ bá ní ata. Tí oúnjẹ ò bá ní ata, mi ò ní lè jẹ́ rárá. Ó tẹ́ mi lọ́rùn kí oúnjẹ ní ata dáadáa, màá lè jẹ́, màá lè ṣe, màá lè jẹ́ ju ilé igun tí ò láta lọ. Oúnjẹ tí ó láta ó máa ń dùn mọ́ mi nínú, nítorí pé kò kí ń jẹ́ kí oúnjẹ káyà ó rìn mí.

Bẹ́ẹ̀ni, mo máa ń pàdé àwọn afọjúsùn títa mi nítorí ó ṣe pàtàkì kí ènìyàn ṣe abápàdé afọjúsùn títa rẹ̀. Mo máa ń ṣe abápàdé rẹ̀ dáadáa. Tí mo bá ti ṣe abápàdé rẹ̀, inú mi máa ń dùn dáadáa ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń fọ́n. N gbà tí mo bá ti rí pé ọ̀rá ti pọ̀ jù ní ara mi, mo máa ṣe àwọn ẹsẹ́sáísì, màá ma fò sókè, màá ma fò sílẹ̀, màá ma ṣọ́ uru oúnjẹ tí ma máa ti ma máa jẹ, mi ò kí ń jẹ oúnjẹ tó dùn, mi ò kí ń mu ẹlẹ́rìndòdò tó dùn jù, mo máa ń kí lè máa mọ́, kí lè máa fọ́n.

Ọlọ́run nìkan ni ó máa ń fún'yà ni iyìn. Tí n bá ti ṣe nǹkan tó wú ni lórí, wọ́n á yìn mí. Tí n bá ti ṣe nǹkan tí wọ́n rò pé boya mi ò lè ṣe, wọ́n á yìn mí, wọ́n á kí mi kú iṣẹ́. Àti pé Ọlọ́run, mo máa ń fẹ́ kí ó gbóríyìn fún wọn.

Rárá o, mi ò tíì lọ sí àgò o. Mo máa ń gbọ́ pé àwọn ènìyàn lọ ni, mi ò kí ń lọ. Nítorí ara mi yá gágá, nítorí kò sí ibi tó ń dùn mí, nítorí pé mo pé ṣáká, etí ò dùn mí, ara òró mi, kò sí kan tó ṣe ọpọlọ mi. Ọpọlọ pípé ni mo ní. Nítorí àwọn tí mọ máa ń gbọ́ tí ó máa ń lọ sí àgò ni àwọn aláàbò ara, àwọn tí ò pé tán. Èmi, mi ò dẹ́bẹ̀ẹ́ rí mí ọ dẹ̀ni dẹ̀be.

Rárá o, mi ò kí ń wọ ohun ẹ̀ṣọ́ rárá. Ohun, mi ò kí ń wọ ohun ẹ̀ṣọ́, nítorí kì, ohun ẹ̀ṣọ́ jẹ́ nǹkan tí mi ò fi tára tára ní ìfẹ́ sí. Àwọn ènìyàn máa ń lò ó nínú ìjọ mi, àwọn ará ilé mi máa ń lò ó, àwọn ará àdúgbò mi máa ń lò ó, àwọn ìjọ òṣèré mi máa ń lò ó, ṣùgbọ́n èmi ò ní ìfẹ́ sí i rárá.

Wákàtí mẹ́tàlá ni mo máa ń ṣiṣẹ́ lójúmọ́ lojojumọ Wákàtí mẹ́tàlá ni mo máa ń ṣiṣẹ́ ní ójoojúmọ́. Nígbà tí mo máa ń jí lọ ni, wákàtí mẹ́tàlá mi, ó dẹ̀ máa ń pé ṣákẹ́

Rárá o, mi ò kí ń ṣe àtúlò ńnkan. Nítorí tí wọ́n bá ti bá mi lọ ní ìgbà kan, ó ti tẹ́ mi lọ́rùn. Mi ò kí ń ṣe àtúlò ńkan rárá. Àtúlò ńnkan mi ò nífẹ́ sí ní ọ̀pọ̀ igba.

Bí mo ṣe máa ń tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run, baba wa tí ń bẹ lé ọ̀run kí a bọ̀wọ̀ fún orúkọ rẹ, kí ìjọba rẹ dé ìfẹ́ ti rẹ ní kí á ṣe láyé. Máa ti ka iwọ Ọlọ́run tó bá lẹ́sẹ̀ tí mo ṣẹ̀ sí ọ, èyí tí mo mọ̀ ni àti èyí tí mi mọ̀ ni, Olúwa dáríji mi. Ẹ̀ṣẹ̀ tí mo mọ̀ mọ̀ọ́ dá àti èyí tí mo mọ̀ mọ̀ọ́ dá. Nítorí ẹlẹ́sẹ̀ ni mí, Olúwa, dáríji mi. Tó bá yẹ pé láti ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi ni tí mo dẹ̀ mọ̀ pé mo ṣẹ̀ wọ́n, ọ̀rẹ́ mi, dáríji n mi, má bíi nú sí mi, ṣàánú mi. Ọmọdé ò kí n mọwọ́ jẹ kó má ràá lọ́wọ́. Gbogbo ẹ̀ṣẹ̀ yóò wú tí mo bá ṣẹ̀ sí ọ, dáríji mi. Nítorí Ọlọ́run ti sọ pé tí ẹlẹ́sẹ̀ bá ti mọ ẹ̀ṣẹ̀ rẹ̀ lẹ́bi, kì n pẹ́ lórí ìkúnlẹ̀. Dáríji mi, mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Màá ṣe àtúnṣe wà á mi. Ṣàánú fún mi, dáríji mi. Gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ti ṣẹ̀ sí ọ láti ìgbà tí ó ti pẹ́ láti ìgbà èwe wa, dáríji mi. Mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Ẹ̀mí mímọ́ ṣàánú mi. Ẹ̀ṣẹ̀ tí mo mọ̀ mọ̀ọ́ dá àti èyí tí mo mọ̀ mọ̀ọ́ dá. Èéṣà ẹlẹ́mi dàríji mi, dáríji mi.

Rárá o, mi ò kí ń ronú nígbà tí mo bá ń sùn. Nítorí ìrònú ó máa ń fa ẹ̀jẹ̀ ríru lọ́pọ̀lọpọ̀. Ìrònú kò kí ń jẹ́ kí ènìyàn lè ṣe bó ti fẹ́ àti bó ṣe yẹ. Mi ò nífẹ sí láti máa ronú.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi nítorí bí àṣà Yorùbá, wọn ní àjọjẹ ló máa ń dùn. Bọ́ya mo n jẹun lọ́wọ́ tí àwọn ọ̀rẹ́ mi rinṣi, olúkalùkù wa yóò yọ síbí titi wọ́n ṣi. Àa jọ máa jẹni, ó dẹ̀ máa yọ wa. Àjọjẹ máa ń dùn. Mo fẹ́ràn láti máa pín oúnjẹ. Yálà tutu ní, yálà sísè ni. Mo fẹ́ràn láti máa pín nítorí ọwọ́ afúnni òkèlókelò máa ń gbé. Kò ṣéyàn tó fún yàn tó ń pàdánù.

Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sìn ní àgbàlá mi, mo ní adìẹ, mo ní ewúrẹ́, mo ní àgùntàn, bẹ́ẹ̀ sì ni mo ní ehoro. Kò sí ẹranko ọ̀sìn, bẹ́ẹ̀ ni mo ní ẹlẹ́dẹ̀. Mo like láti máa sin ẹranko ọ̀sìn nítorí ní mo nífẹ̀ẹ́ sí láti máa sin nítorí ó jẹ́ ohun tó máa ń dùn mọ́ mi nínú tí.

Rárá o, mi ò nífẹ̀ẹ́ sí nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Rárá, ìgbàgbọ́ tó bá ti le yàtọ̀ sí ìgbàgbọ́ ti Ọlọ́run, ti ìlànà ti Ọlọ́run, mi ò nífẹ̀ẹ́ sí ìgbàgbọ́ àwọn àtọwọ́dọ́wọ́. Ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ àwọn mi máa ń ṣe o, ṣùgbọ́n emi ò nífẹ̀ẹ́ sí i. Mi ò fi taratara nífẹ̀ẹ́ sí i rárá, rárá, rárá.

Bẹ́ẹ̀ni mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Bóyá mò ń lọ ibi kan tí mi ò mọ̀ bí, tí mi ò mọ ọ̀nà bẹ̀ dáradára, kí ń má bàá ṣìnà. "Ẹ̀jọ̀ ọ̀nà wo ló ibi ìjà sí? Ibi báyìí ni mò ń lọ. Ọ̀nà wo ni màá gbà dé bẹ̀?" Nítorí ní ilẹ̀ Yorùbá wọ́n ní "A bèèrè ọ̀nà ò kí ń ṣìnà." Mo máa, mo fẹ́ràn, mo nífẹ̀ẹ́ sí kí ń má bèèrè ọ̀nà kí n tó lọ ibi tí mò ń lọ. Àgàgà tí ó wá jẹ́ ibi tí mi ò mọ̀nà, "à! Mò dá lágbájá. Ẹ̀jọ̀ sa, ọ̀nà báyìí ni mò ń lọ." Ṣé ó já síbẹ̀ àbí kò já síbẹ̀? Kó má di pé oko ọmọ pẹ́ dé oko ọmọ yá.

Rárá o, mi ò kí ń gba àwọn ìmẹ́lẹ́ àìwúlò nítorí kò sí àǹfààní tó fẹ́ ṣe mí. Ìmẹ́lẹ́ máa ń dá ìrẹ̀wẹ̀sì sínú ayé ènìyàn ni. Ìmẹ́lẹ́ ò kí ń ṣe ohun tó dára rárá. Ìmẹ́lẹ́ a máa dá ìsàn, a máa dá ìrẹ̀wẹ̀sì sínú ayé edá ni. Rárá o, mi ò lè gba ìmẹ́lẹ́ láàyè nínú ayé mi. Mi ò lè gba ìmẹ́lẹ́ ò kí ń ṣe ohun tó dára rárá.

Ìgbà tí mo máa ń ra epo sú sínú ọkọ̀ mi, bóyá nígbà tí mo bá ń jáde tàbí nígbà tí mo bá ń rìnrìn àjò. Ni àsìkò tí mo máa ń ra epo sínú rẹ̀ jù ni ìgbà tí mo bá ń rìnrìn àjò. Nítorí nígbà tí mo bá ń lọ ibi iṣẹ́, kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń lọ ibi iṣẹ́. Ẹ̀ẹ̀kan tàbí ìgbà méjì ni mo máa ń ra epo sínú ọkọ̀.

Àwọn èrò mi fún, fún iṣẹ́ ọjọ́ iwájú mi, èrò rere ni. Nítorí láti le mú kí ọjọ́ ọ̀la mi kó dára. Àwọn èrò mi, láti le sọ ọ̀wọ́ mi di púpọ̀, láti le sọ iṣẹ́ mi di ńlá, láti le jẹ́ kí gbogbo àgbáyé mọ irú ọjà, irú iṣẹ́ tí mò ń ṣe, láti le ní ẹ̀ka káàkiri níbi gbogbo ibi, láti le ní àwọn ọmọ iṣẹ́, láti le jẹ́ ènìyàn, láti le sọ, láti le jẹ́ olókìkí ẹ̀dá, kí má bàá tọrọ jẹ, kí n le, èrò mi ni kí n di ẹni ńlá ní ọjọ́ ọ̀la, èrò mi ni kí n wúlò fún ògo Ọlọ́run.

Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò kọ̀ǹpútà. Kọ̀ǹpútà jẹ́ ohun tí ó máa ń yá ni lára láti fi tètè sọ̀rọ̀, láti fi te àjẹ̀ àtẹ̀jíṣẹ́ sí àwọn ènìyàn. Ètò ààbò kọ̀ǹpútà, ó jẹ́ ètò tí ó yẹ kí ìmọ̀ ènìyàn máa ní ó dá ní ọ̀pọ̀lọpọ̀. Ètò ààbò kọ̀ǹpú.

Kò sí ní mo máa ń dáhùn ìpè mi ipe fọ́ọ̀nù mi níbi iṣẹ́. Wọn kò sọ pé ká má dáhùn ìpè fọ́ọ̀nù níbi iṣẹ́. Ìgbà kígbà tó bá wù mí ni mo máa ń dáhùn ìpè fọ́ọ̀nù mi níbi iṣẹ́

Aago mé-aago méje ni ọ́fíìsì mi máa ń ṣí. Aago méje sí aago méje àbọ̀ ni ó máa ń ṣí, ní a máa ń lọ sí ibi iṣẹ́. Aago méje sí méje àbọ̀ ni ó máa ń ṣí.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn yíya àwòrán púpọ̀. Mo máa ń ya àwòrán ọkọ̀, mo máa ń ya àwòrán ènìyàn, mo máa ń ya àwòrán ẹranko. Kò sí àwòrán tí mi ò kí ń yà. Bo ṣe àwòrán ilé ni, mo máa ń yà, mo máa ń ya àwòrán lóríṣiríṣi lọ́pọ̀lọpọ̀. Bo ṣe àwòrán adìẹ ni, àwòrán ẹlẹ́dẹ̀ ni tàbí àwòrán awú-èèè adìẹ, mo máa ń yà. Àwòrán awo mo máa ń yà, àwòrán ọ̀pẹ mo máa ń yà, àwòrán gbogbo. Kò sí àwòrán bo ti wù kí àwòrán náà lè pọ̀ tó, kò sí àwòrán bo se le rí tó. Àwòrán báàgì mo lè yà, apo mo lè yà, àwòrán tí wọ́n máa ń fi nǹkan pamọ́ sí mo lè yà.

Mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi. Nítorí ìfẹ́ ṣe kókó. Mi ò mọ̀ bó ṣe ń kórìíra àwọn ènìyàn. Mo máa ń jẹ oúnjẹ pẹ̀lú àwọn oníbàárà mi dáadáa. Oúnjẹ kó ounje yóò wu tọ́ n bá fẹ́ jẹ tàbí tí wọ́n bá ń jẹ, a jọ máa jo n fi fẹ́ jẹ ni. Mo máa ń jẹ oúnjẹ bó ṣe èmi náà ni, a jọ máa joo ọ́ fi fẹ́ jẹ ni.

Mo máa n ṣe ìtọ́jú ara mi ni gbogbo ìgbà. Tí n bá ti jí, màá bo mi sára, màá wẹ̀, màá fọ eyín mi, màá fọ ẹnu mi, màá ṣítú, màá tú gbogbo, màá para, màá fi para para, màá fọ àwọn aṣọ tí mo bá ti lò, màá fọ, màá mú, màá, màá, màá ríi dájú pé mò ń fọ eyín mi. Mò ń ṣe ìtọ́jú ara mi ní gbogbo ìgbà. Àgàgà ijọ́ Sátidé àti ọjọ́ ìsinmi, mo máa ṣe ìtọ́jú rẹ dáadáa.

A, ọ̀pọ̀lọpọ̀ ohun tó dára ló máa ń mú mi rẹ́rìn-ín. Bí a ti ń bá ń gbọ́ orin, tàbí tí ń bá ń gbọ́ àwàd, eré ẹ̀ ètò àwàdà, ó máa ń mú mi rẹ́rìn-ín. Tàbí tí ń bá ń gbọ́ àwọn ìṣẹ̀lẹ̀ apanilẹ́rìn-ín, ó máa ń mú mi lẹ́rìn-ín, ó máa ń mú mi rẹ́rìn-ín. Tàbí tí ń bá ń gbọ́ àwọn àlọ́ àpá àṣà mọ, ó máa ń mú mi rẹ́rìn-ín. Ohun tí ó máa ń, ó máa ń mú, ọ̀pọ̀lọpọ̀ ohun ló máa ń mú mi rẹ́rìn-ín, tí ò kí ń lè jẹ́ kí n lè ronú. Kí máa wo tẹlifíṣàn, kí máa wo àwọn eré oníṣàgé, ó máa ń mú.

Bí mo ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò, kí ń gbàdúrà dáadáa ohun tí bá ti béèrè lọ́wọ́ Ọlọ́run tí mo rí pé mo fẹ́ oun ni Ọlọ́run máa ṣe fún mi. Mo máa ń rí ìpèsè àwọn ohun èlò láti ọ̀dọ̀ Ọlọ́run wá, mo máa ń rí ìpèsè àwọn ohun èlò láti ọwọ́ àwọn ènìyàn, mo máa ń rí ìpèsè àwọn ohun èlò láti ọ̀dọ̀ n.

Mo máa ń ṣe ìmọ́tótó ilé mi ní ọjọ́ Sátidé. Nítorí ọjọ́ Sátidé mi ò kí ń lọ ibi kankan. Màá tún lè ṣe, màá fọ̀ bọ́ gbogbo àwọn ibi tó bá yẹ kí n tó nínú yàrá mi, nínú, ẹ́, yàrá ìgbàlejò mi, gbogbo ẹ̀ ni màá tò. Tí màá gbá, tí màá ṣe, màá mú gbogbo àyíká, amọ́tótó, àwọn koríko tó bá wà láyíkà, màá ró, màá ṣe gbogbo ẹ̀. Ó dáa láti ṣe ìmọ́tótó ilé ara ẹni nítorí kò ní mú àìsàn dé bá ni. Ìmọ́tótó borí ààrùn gbogbo. Ijọ́ Sátidé ni mo máa ń ráyè ṣe àwọn ìmọ́tótó. Gbogbo àwọn aṣọ mi bá dọ̀tí pátápátá, màá fọ̀. Ibi ilé bí ilé ìdáná mi, gbogbo àwọn pọ́ọ̀tì mi, gbogbo àwọn pọ́ọ̀tì mi tí mo fi máa ń dáná, tí mo fi máa ń sebẹ̀, gbogbo ẹ̀ ni mo máa bó, gbogbo ẹ̀yìn rẹ̀ tí màá fọ̀ tá mọ́tónítóní.

Bímọ ṣe máa ń ṣètò owó iṣẹ́. Àwọn tó bá yẹ kí n má tí gba owó, àwọn tó bá yẹ kí n fi rajà, màá fi rajà. Àwọn tó bá yẹ kí ohun èlò tí mo bá needì nínú ilé mi, màá fi ra. Àwọn nǹkan kan tí bá rí pé mi ò ní, màá fi ra. Ó ṣe pàtàkì láti gbé gègé àti tákàdá lẹ́ owó tí ènìyàn bá ń gba, láti lè mọ̀ bí ènìyàn ṣe fẹ́nu.

Bẹ́ẹ̀ni mo máà ń lo àwọn ọ̀pá ìfámọ́ra nígbà tí mo bá mú ohun ẹlẹ́rìndòdò, nítorí mi kò ní ìfẹ́ sí láti má gbé ìgò tàbí ike sí ẹnu. Mo máa fi ọ̀pá ìfámọ́ra mi sínú ìgò, sínú ohun tí mo bá mú kó lè lọ si. Ọ̀pá ìfámọ́ra ò ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. Ó dáa láti má fi mú ohunkóhun tí a bá mú.

Owó tí mò ń gbà, owó kìí tó olówó, bí owó bá ṣe pọ̀ sí ni ẹ̀ṣọ́ bí i ní ohun níná rẹ̀ náà ṣe máa pọ̀ sí. Ó bẹ́ tà jú pẹ́ o o o o o o o o o o o o o o o o o o o o o o se pàtàkì, o bẹ o o o o o o ṣe kì íní ju pé kí n jókòó sí ilé lọ. Ó dára ju pé kí n jókòó sí ilé lọ. Mo nífẹ́ẹ̀ sí i.

Tó bá ti tó agogo méjì ọ̀sán ni mo máa ń jẹ oúnjẹ ọ̀sán, agogo méjì sí agogo mẹ́ta ni mo máa ń jẹ oúnjẹ ọ̀sán kí n tó tún lè jẹ ti alẹ́. Tí bá ti jẹ oúnjẹ mi ní agogo méjì ọ̀sán títí di agogo mẹ́ta, ó tún di ago mẹ́fa bọ̀ sí ago méje kí n tó tún jẹ ti alẹ́.

Bí mo ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú àwọn oníbàárà mi ni gbogbo sí ọjà tí wọ́n bá fẹ́, màá ti ra gbogbo ẹ̀ sílẹ̀ kó tó di pé wọ́n máa wá, máa bèrè. Kò ní sí pé kò sí. Gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ á ti wà ní orí igbá mi. Kò ní sí pé kò sí. Gbogbo ẹ̀ pátápátá mo máa ń rà. Kò ní sí pé kò sí. Màá ra gbogbo àwọn ọjà tí mo bá rí pé wọ́n nífẹ̀ẹ́ sí sílẹ̀ kó tó di pé wọ́n.

Oun mimu tí mo like ju, mo like ọsàn, omi ọsàn ẹlẹ́rìndòdò mo like ẹ̀, mo ní ìfẹ́ láti máa mú, mo nífẹ̀ẹ́ sí láti máa mú omi ọsàn ẹlẹ́rìndòdò.

Ohun àdùn tí mo ní, tí mo nífẹ̀ẹ́ sí nínú ice cream, òun ni ó tutù níníníní, ó máa ń mú ọkàn ẹni balẹ̀, ó máa ń, ó máa ń dùn. Mo like bó ṣe máa ń, mo máa ń nífẹ̀ẹ́ bó ṣe máa ń rì bí ẹni pé kó máa tán ló ṣe máa ń rì ní ojú mi. Mo nífẹ̀ẹ́ sí ice cream dáradára nítorí ó jẹ́ ohun tó máa ń fi ọkàn ẹni balẹ̀ ní gbogbo ìgbà kí ìgbà tí ń bá ti mú.

Mi ò fẹ́ràn ìgbónájẹ́jẹ́ nítorí lọ́lọ́ ni mo kújú wọ̀n dáadáa, òun ni mo nífẹ̀ẹ́ sí. Mi ò nífẹ̀ẹ́ sí ìgbónájẹ́jẹ́ rárá rárá nítorí kì í ṣe ohun tí ó máa ń múnu mi dun. Lọ́lọ́ yẹn, nígbà tí mo bá ti wà nínú rẹ̀, inú mi máa ń dùn, ọkàn mi máa ń balẹ̀ dáadáa. Mi ò nífẹ̀ẹ́ sí ìgbónájẹ́jẹ́ kankan nínú yàrá mi.

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ inagije. Nítorí òun ni wọ́n sábà máa ń fi ń pè mí níbi tí mo ti ń ṣiṣẹ́. Àwọn aládùúgbò mi, òun ni wọ́n máa fi sábà ń pè mí. Ìnàgijẹ́ ohun tí inú mi máa ń dùn gan ta bá ti ń pè mí, tí mo máa ń rẹ́rìn-ín tó máa ń pa mí lẹ́rin.

Bẹ́ẹ̀ni mo máa ń fi ìdáàbòbò òòrùn sára, mo máa ń lo, mo máa ń ta ọ̀bírélà kí òòrùn má bà pa mí. Mo máa ń fi ìdáàbòbò sí ara nítorí kí orí má bàa máa fọ́ mí. Ìdáàbòbò ó ṣe pàtàkì fún òòrùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pamọ́ nítorí kí n ṣe owó, kí n má bá máa ná owó àná jù. Mo kí má bá máa ná owó bíi pé kò sí ètò fún iṣẹ́ tí mò ń ṣe, mo máa ń pa owó pamọ́. Wọ́n ní nǹkan mi, nǹkan mi le wà tí jẹ́ pé mo fẹ́ ná, màá máa fi ṣe pamọ́ kí ó le tò, kó lè pọ̀ dáadáa si.

Mo máa ń ṣe irun mi nígbà Satide. Tí kò bá ráyè ní ọjọ́ Satide, máa lọ ṣe ní ọjọ́ ìsinmi. Ṣùgbọ́n ọjọ́ Satide ni mo máa ń nífẹ̀ẹ́ sí láti máa lọ ṣe irun mi jù. Nítorí ọjọ́ Ajé. Mo máa ń nífẹ̀ẹ́ láti ṣe irun mi ní ọjọ́ Satide.

Mo máa ń tètè yára mọ́ iṣẹ́ mi, mo máa ń fi àkókò sí nítorí, nítorí kí n lè yára tó. Mo máa ń tètè kọdú sí ìparí iṣẹ́ mi kí ń bá lè ṣe dáradára. Mo máa ń ṣe ìparí iṣẹ́ mi dáradára.

Bẹ́ẹ̀ni, mo máa ń yọ ṣe yọ̀gà nígbàkígbà ní gbogbo ìgbà nítorí àìlera mi pé dáadáa. Mo máa ń ṣe yọ̀gà nígbà tí yọ̀gà bá fẹ́ mú mi. Mo máa ń ṣe yọ̀gà nílé, níbi iṣẹ́, níbikíni tí mo bá wà, mo máa ń ṣe yọ̀gà.

Bẹ́ẹ̀ni, mo ti rìnrìn àjò sí ìlú, ìlú, mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí. Mo ti rìnrìn àjò lọ sí ìlú Abuja. Mo ti rìnrìn àjò lọ sí ìlú Osun, Ekiti. Mo ti rìnrìn àjò lọ sí ìlú Port Harcourt. Mo ti rìnrìn àjò lọ sí ìlú Benue. Mo ti rìnrìn àjò lọ sí ìlú Osogbo. Mo ti rìnrìn àjò lọ sí ìlú Ọ̀yọ́. Mo máa ń rìnrìn àjò ayẹyẹ ìgbéyàwó tàbí ayẹyẹ ká ayẹyẹ tí wọ́n bá pè mí sí, òun ló máa sábà ń gbé mi lọ sí irú ìrìn àjò bẹ́ẹ̀ láti lọ bá a lọ ṣe ṣíṣe.

Rárá o, mi ò tíì bèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí. Nítorí mi ò tíì bẹ̀erẹ̀ rí. Mo rí àwọn ènìyàn tó máa ń bẹ̀erẹ̀, ṣùgbọ́n emi ò tíì bẹ̀rẹ̀ ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí.

Nǹkan tí mo máa ń ṣe láti tayọ sí ríra àwọn alábàáṣẹ ìṣe pọ̀ mí. Tí n kò bá wá sí ibi iṣẹ́, wọn kò lè ṣiṣẹ́ tèmi papọ̀ mọ́ ti wọn. Wọn kò lè mọ bí mo ṣe ṣe máa ń ṣe iṣẹ́ mi. Nítorí èmi ló yé bí mo ṣe máa ń ṣe iṣẹ́ mi ní ọ̀pọ̀ ìgbà tó dáju.

Bẹ́ẹ̀ni, ẹyin máa ń fọ́ nítorí ǹkan ẹlẹgẹ́ ni ẹyin. Tí ẹ kò bá mú dání dáadáa, ó máa ń fọ́. Pápàpá ni ó máa ń fọ́. Wọ́n ní bí àṣà Yorùbá pé tí ẹyin bá ti balẹ̀, kò sí ẹni tó lè kó mọ́. Pápàpá ni ẹyin máa ń fọ́

Ohun tí mo fẹ́ràn lórí pizza ò pọ̀ gan, nítorí pizza jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí ní ọ̀pọ̀lọpọ̀. Ohun tí mo fẹ́ràn lórí pizza ò pọ̀ tí o ṣe é fẹ́nu sọ tán. Pizza jẹ́ ohun tí ó dára tí mo ní ìfẹ́ sí, tí mo ń jẹ.

Rárá o, èmi kò mọ̀ bí a tí ń gun kẹ̀kẹ́. Ọkọ̀ nìkan ṣoṣo, níkan ni èmi maa gùn. Ṣùgbọ́n mo máa ń rí àwọn tí ó máa ń gun kẹ̀kẹ́, bí wọ́n ṣe máa ń gùn, bí wọ́n ṣe máa gbé sáré káàkiri. Èmi ò mọ̀ kẹ̀kẹ́ ń gùn. Ọkọ̀ nìkan ni èmi mọ̀ nípa ìpàtó.

Èmi ò kì ń lo ìbòjú rárá o. Èmi kò nífẹ̀ẹ́ sí láti máa lo ìbòjú. Èmi, èmi kò nífẹ̀ẹ́ sí láti máa lo ìbòjú nítorí ẹlẹ́sìn ìgbàgbọ́ ni mí.